À ìgbà mí, ààà mi ò kí ń ráyè máa bá àwọn ẹbí mi àwọn ará mi máa ṣeré. À máa, àwọn ọmọ mi máa ń rẹ́rìn-ín, a máa ṣe nǹkan tó, tó, tó máa ń fà ẹ́rìn-ín. Ìgbà mí mo máa ń dá wá, mo máa ń ṣe nǹkan fún ara mi, mo máa ń dá wá gan. Mi ò sí, mi ò, mi ò, mi ò fẹ́ràn láti máa bá àwọn èèyàn máa ṣe nǹkan pọ̀. Mọ́ máa ń dá ṣe nǹkan mi ni, mo máa ń dá ṣe nǹkan mi, mi ò fẹ́ràn rẹ̀, mi ò, mi ò fẹ́ wàhálà, mi ò fẹ́ nǹkan tó máa di ìjà, tó máa di ààà tó máa di, ó máa di pé a ń jà. Nítorí ẹ́, mo máa ń ṣe nǹkan, mọ́ maa n ṣe, mọ́ maa n á ṣe nǹkan nítẹ̀mi, mo máa ń ṣe nǹkan fún ara mi, mi kì í, mi kì í fẹ́ràn láti máa ṣe nǹkan pẹ̀lú àwọn, pẹ̀lú ẹ́, pẹ̀lú, pẹ̀lú ẹlòmíràn. Wọ́n máa ń dá ṣe ni. Ó dẹ̀, ó dẹ̀, ó dára bẹ́ẹ̀.

Uhm, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi, ká jọ ṣeré, ká jọ sọ̀rọ̀, àh, ọ̀rọ̀ tó máa ṣe àǹfààní fún, fún ayé mi, ọ̀rọ̀ tó máa, a jọ ṣe, ọ̀rọ̀ tó máa ṣe àǹfààní fún àwọn, àwọn, àwọn méjì. Nítorí pé àwọn ọ̀rẹ́ mi, púpọ̀ lára àwọn ọ̀rẹ́ mi wọ́n ti lọlé. Ìkan tó kù, a jọ máa ń, a jọ máa ń sọ̀rọ̀ pọ̀, a jọ máa ń sọ nǹkan tó jẹ́ pé ó ṣe àǹfààní fún àwa méjèèjì. Àwọn, irú àwọn nǹkan bẹ́ẹ̀yen la máa ń ṣe. Àh, kí n jáde, kí n, kí n bá àwọn ọ̀rẹ́ mi jọ ṣe, kí n, àwọn, kí n bá àwọn èèyàn tuntun pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ní, àh, ìparí ọ̀sẹ̀. Àh, mo sì máa ń lọ sí ilé ìjọsìn láti lọ, àh, láti lọ tọ́jú, láti lọ tọ́jú ilé ìjọsìn, láti lọ nu àwọn, nu ilé ìjọsìn. Nítorí pé ilé Ọlọ́run ni, a sì gbọdọ̀, a sì gbọdọ̀ tọ́jú rẹ̀

Mo máa n rí wi pé mò ń gbìyànjú ṣe ìrànlọ́wọ́ fún ẹni ìkejì mi. Àmọ́ ó ní, ó ní, ó ní, ó ní àwọn èèyàn, àwọn nǹkan kan kan tí mo lè ṣe ìrànlọ́wọ́ fún. Àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe àǹfààní sí, sí ayé mi ni mo máa ń ṣe, ni mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún. Àwọn tó jẹ́ pé wọ́n ní àǹfààní ṣe láyé mi, àwọn tó máa, tó máa ń fún mi ní, ah, tó máa ń fún mi lọ́wọ́ tó ṣe pàtàkì fún ayé mi. Àwọn tó ń jẹ́ pé, ah, wọ́n máa ń fi ǹkan ránṣẹ́. Nítorí pé, ah, ìgbà mí tó jẹ́ pé àwọn náà wọ́n ò ní, tí wọ́n bá sọ fún mi, mo lè ràn wọ́n lọ́wọ́. Mo lè ràn wọ́n lọ́wọ́ nítorí pé wọ́n ò ní. Mo lè ràn wọ́n lọ́wọ́ nítorí pé wọ́n jẹ́ pé, ah, wọ́n ń ṣe àǹfààní sí ayé mi ná. Nítorí ẹ́ náà mo máa ń ràn wọ́n lọ́wọ́. Kò ń ṣe gbogbo èèyàn náà ó máa ń ràn wọ́n lọ́wọ́. Àbí ó jẹ́ pé ó kàn wù mí ni. Ó kàn wù mí ni. Ah, ah, mi ò rí ẹnikẹ́ni tó máa, tó máa máa tì mí pé ṣe nǹkan báyìí, ṣe nǹkan báyìí, ṣe nǹkan báyìí, rànlọ́wọ́ ràn. Àmi mi ò kí ń ṣe. Tó bá wù mí ni màá ṣe. Tí kò bá wù mí, mi ò lè ṣe. Àbí tó bá jẹ́ pé ẹni yẹn ó ṣe àǹfààní fún ayé mi ni mo máa ṣe. Tí kò bá ṣe, tí kò bá jẹ́, tó bá jẹ́ pé kò ní ìwúlò, mi ò, mi ò kí ń ṣe. Mi ò kí ń ṣe.

Bi mò ṣe wàa ń sìn, mi ò ní ojú ìbòjú, mi ò ní, mi ò ní, mi ò kí ń lò gan. Ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi ló ní sí hostel tá jọ ń gbé. Àmọ́ mi ò kí ń lò, mi ò kí ń lò nítorí pé mi ò rí, mi ò rí ìwúlò rẹ̀, mi ò kí ń lò. Ti n ba ti, tí n ba ti wẹ̀, tí n ba ti, tí n ba ti jí, tí má ti wẹ̀, tí má ti fọyín, màá kọ́nu, màá nu ara mi, màá de lo àwọn nǹkan tó jẹ́ pé, à, a jẹ́ kí, a jẹ́ kí, a jẹ́ kí ń, kí n, a jẹ́ kí máa wù dáadáa. Mi ò kí ń, mi ò kí ń ṣe irú àwọn nǹkan bẹ́ yen, mi ò kí ń wo ojú ìbòjú, mi ò kí ń, mi ò kí ń lò. Mi ò, mi ò rí pé ìwúlò rẹ̀ ó ṣe, ó dáa gan. Mi ò kí ń lò, mi ò kí ń lò. Àwọn ọ̀rẹ́ mìíràn máa ń lò. Ọ̀rẹ́ tá jọ ń gbé ló máa ń lò. Àmọ́, àmọ́ tèmi o, mi ò kí ń lò nítorí pé mi ò, mi ò rí pé ó ní ìwúlò, rárárárá,.

Mi ò kín sábà máa ń lá àlà burúkú. Àwọn àlà tí ó dára rárárárá mi ò kín gbé sọ́kàn. Ah, nítorí pé kò tiẹ́ yẹ kí eeyan máa gbé àlà burúkú sọ́kàn. Ìgbà tí nǹkan gidi wáǹ be, máa ma gbé nǹkan burúkú sọ́kàn. Má jẹ́ pé àlà yẹn kò, kò dára púpọ̀ bẹ́ẹ̀ ye ná. Àwọn kan máa ń nipé àlà gọ̀. Àwọn àlà tó gọ̀ ni àwọn àlà tó jẹ́ pé kò, kò ní ìtumọ̀. Àwọn kan dè máa n nipé gbogbo àlà ló ní ìtumọ̀. Ṣùgbọ́n àwọn àlà tó jẹ́ pé kò, kò, kò mú ọgbọ́n dáa ni èèyàn lè sọ pé àlà gọ̀. Àmọ́ mi ò kín, mi ò kín lá àlàkálà. Àwọn àlà tí emi máa ń lá ni àlà dáadáa. Mi ò kín lá àlàkálà, mi ò, mi ò de, mo de gbàdúra pé mi ò ní lá àlàkálà ní orúkọ Jésù. Alá gídí maa ma lá títí ayé ni, Alágídí maa ma lá. Ẹnikẹ́ni tó bá ro, tó bá ń roro kúrò burúkú sí mi, Ọlọ́run á pa ni. Mi ò kín lá àlàkálà, mi ò kín, mi ò kín, mi ò kín, mi ò kín lá àlàkálà. Mi ò kín lá àlàkálà rárárárá.

Mo fẹ́ràn àjọ̀dún Kérésìmesì, mo sì fẹ́ràn Easter, mo sì fẹ́ràn àwọn nǹkan tó ní pé-- tó, tó ní ṣe, ah, nípa ti Krístì, nípa ti Krístì ni mo, mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn àwọn, àwọn tó ní, àwọn tó ní ṣe bí, bí pé wọ́n ń bọ òrìṣà, wọ́n ń bọ Èṣù. Èmi ò fẹ́ràn rẹ̀. Àwọn nǹkan máa ní pé, àṣà wa ni. Mi ò kí n tẹ̀lé as, mi ò kí n tẹ̀lé as, mi ò kí n tẹ̀lé as àwọn, àwọn èèyàn, mi ò kín tẹ̀lé ẹ̀. Bí bá je pé ó ní nǹkan bí dúdú nínú ẹ̀, ó ní nǹkan bí, ó ní nǹkan ṣe pẹ̀lú, pẹ̀lú bí Èṣù, mi ò kín, mi ò kín tẹ̀lé rẹ̀. Mi ò kín tẹ̀lé, mi ò kín ní ìgbàgbọ́ nínú ẹ̀. Àwọn nǹkan tó, àwọn, àwọn nǹkan tí ó dáa tó jẹ́ pé ó máa, ó jìnnà sí ìmọ́lẹ̀, mi ò kín tẹ̀lé rẹ̀. Wọ́n bá, wọ́n bá máa bú mi pé àṣà wa ni, àṣà wa ni, mi ò kín tẹ̀lé. Ǹkan tí kò bá dára kò dára, kò sí dára náà. Ó yẹ kí a máa sọ fún ará wá lótitó ọ̀rọ̀. Ǹkan tí ò bá dára kò sì, kò dára. Rárá, rárá, kò sì, kò dára rárá, rárá.

Mo fẹ́ràn kí màá máa kọrin gan. Nítorí pé olórin gan mo jẹ́. Mo máa ń kọ orin, mo máa ń ṣe àwọn orin bí rap music, àwọn orin bí, ah, trap music àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olórin gan gan gan mo jẹ́. Olórin gan mo jẹ́. Mo máa ń kọ orin gan, mo máa ń kọ orin nígbàkígbà. Mo máa ń kọ orin gan. Bí n bá wà n ta, mò ń kọ orin. Nítorí pé kò sọ́rọ̀ ẹ̀ẹ̀kan kan láti màá máa jọrójọ́. Tí mo bá wà nínú ilé, mò ń kọ orin. Mo lè kọ orin láàrọ̀, mo lè kọ orin lọ́sàn án, mo lè kọ orin lálẹ́. Tó bá wù mí ni, nǹkan tó máa jẹ́ kí inú mi dùn, nǹkan tó máa jẹ́ kí ìbànújẹ́ ọkan mi kó kúrò ni mo máa ń ṣe. Mi ò, mi ò kí ń ro, mi ò kí ń rù, mi ò kí ń rò pé àwọn èèyàn wà lọ́dọ̀ mi, àwọn èèyàn, àwọn èèyàn rí mi, mi ò kí ń rò bẹ́ẹ̀. Mi ò kí ń rò bẹ́ẹ̀. Ǹkan tó máa jẹ́ kí inú mi dùn, mo máa ń ṣe. Èmi ò kí ń wo, àwọn èèyàn kí ń wá ǹkan lójú pé wọ́n ń sọ̀rọ̀, wọ́n máa ní pé àwọn orin tí mò ń, tí mo máa ń kọ, kò ní tun àwọn orin ayé àwọn Èmi ò kí ń rò bẹ́ẹ̀. Ǹkan tó máa jẹ́ kí inú mi dùn, mo máa ń ṣe. Mi ò kí ń wo ojú àwọn èèyàn. Rárá, rárá, rárá, rárá.

Èmi ò mọ ọjọ́ ọjà, mi ò mọ ọjọ́ ọjà, mi ò, mi ò mọ ọjọ́ tan, tan máa ṣí ọjà ìmíràn. Ah! Mi ò, mi ò mọ, mi ò mọ, mi ò mọ ọjọ́ ọjà. Mi ò mọ ọjọ́ ọjà sábó. Nítorí pé nǹkan wà ó, nǹkan ó ṣe dáadáa ni, ní ọjà sábó. Ọjà ò wọ́n, nǹkan ò wọ́n. Ààh, owó ọjà ò sì gara sókè bẹ́ẹ̀ ná. À, ìbẹ́ ní, àh, àwọn ọmọ ilé ìwé máa ń lọ ra nǹkan jù. Nítorí pé owó rẹ̀ kò sì, kò gara sókè ná, kò gara tó ọjà tó máa ń tà ládùgbò. Hmm, ìyàtọ̀ kékeré ná ló wà láàrin, ìyàtọ̀ kékeré. Àwọn tó ń lọ sójà láti lọ ra nǹkan, bí àwọn, bí àwọn ọlọ́jà. Wọ́n á, wọ́n á fi owó díẹ̀ sí ọjà tó ń tà. Wọ́n á fi owó díẹ̀ síi, láti lè rí ẹ́rẹ́. Èmi ò, mi ò, mò, mi ò rí pé, mi ò rí pé, mi ò rí sí pé nǹkan tí, nǹkan tí ò dáa ní. Ó, ìgbà tí owó rẹ̀ kò sì pọ̀ ná, ó dára, ó dára. Ṣìṣẹ́, ó dára. Mi ò, mi ò, mi ò, mi ò fẹ́ràn láti máa fún ara mi ní ìnira Àtúnbẹ́rẹ̀ a sì máa, a sì máa lọ sójà ìgbà tó jẹ́ pé nǹkan, bí i pé, bí i pé ǹkan kan náà ló ń tà ládùgbò. Ìgbà mìíràn tí èèyàn bá dé ọjà, pé èèyàn, èèyàn ná ẹwà tàbí ìrẹsì. Ó lè jẹ́ pé èyí tó ń tà lọ́jà iye kan náà ni sí ti àdúgbò. Ó sì lè jẹ́ pé ìgbà mìíràn ọjà tó ń tà lọ́jà, àwọn ọjà kọ̀ọ̀kan bíi ìrẹsì, bí i, bí i ẹwà a wọ́n ju èyí tó ń tà ládùgbò. Ó ti, ó tì ṣẹlẹ̀ sí mi dáadáa. Ó sì ṣẹlẹ̀ sí mi dáadáa.

Ah, nígbà mìíràn mo máa ń ṣiṣẹ́ ju wákàtí ìlò, ju wákàtí tí mo ti, mo ṣé, mo ṣá, mo, mo ṣabá máa ń ṣiṣẹ́ ju wákà, wákàtí lọ. Ìgbà mìíràn mo ti, mo ti lérò pé tó bá ti di aago kan, aago, aago, aago kan báyìí, mà á dáwọ́ iṣẹ́ dúró, mà á sùn. Tó bá ti di aago kan, aago kan báyìí, mà á jí, mà á ṣe àwọn nǹkan, tó bá ti rẹ̀ mí, mà á sùn, àwọn nǹkan bẹ́yẹn ná. Àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí mo ń ṣe, o, mò ń, o, ó dáa gidi gan, ó ń, ó ń fún mi ní àwọn, ó ń fún mi ní àwọn bí i àwọn nǹkan tó máa jẹ́ kí inú mi dùn ni mo máa ń, mo máa ń tẹ phone mi gan. Mo máa ń, mo ṣé máa ń tẹ phone mi ju àwọn wákàtí kan, àwọn wákàtí tó, tó jẹ́ pé ó yẹ, ó yẹ kí n lọ sùn, àwọn nǹkan bẹ́yẹn, mà á ń tẹ phone mi gan. Mo máa ń lo phone mi gan ju àwọn wákàtí kankan lọ. Ó yẹ, ó jẹ́ pé, pé.

To bá jẹ́ pé nǹkan tí mo ṣe, ó ṣe àǹfààní fún àwọn èèyàn àbí ó jẹ́ pé ẹni yẹn ó ní ìwúlò kíni yen gan tí mo ṣe fún un, O máa ń dúpẹ́ ore, àwọn ọ̀rẹ́ mi máa ń dúpẹ́ ore gan. A ṣọ ah! E ṣe gan oh, ọ̀lorun a dúró ti ẹ̀ o, ọmọ náà a ṣe'rú ẹ fún ẹ o. Bí àwọn nǹkan bẹ́yẹ̀n, bí mo ṣe máa ń gba iyìn nìyẹn, bí mo ṣe máa ń gba iyìn nìyẹn. Àwọn èèyàn máa ń dúpẹ́ ore, kí àwọn èèyàn máa dúpẹ́ ore b'emi ṣe máa ń gba iyìn nìyẹn. Àbí kí wọ́n máa fún mi ní nǹkan pé o ṣe o, pé ìwọ náà gba eléyii koo dì lọ́wo mú. Be mi ṣe máa ń gba iyìn nìyẹn kò kín kò kín kọjá, kò kín kọjá bẹ́yẹ̀n lọ.

Mo máa ń, ẹ̀ ń béèrè pé ṣé mo máa ń ṣe ìpè fídíò. Ẹ̀kokan mo máa ń ṣe nítorí pé mi ò ní àwọn ọ̀rẹ́, ta lè jọ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ẹ̀ yen. Mi ò ní àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀. Ẹ̀ kan náà mo ṣe, ní ọdún tó lọ pẹ̀lú àwọn àbúrò mi. Ìgbà tí àbúrò mi pè mí, ẹ̀ kan náà mo ṣe. Mo dé fẹ́ràn gan, mo fẹ́ràn láti máa ṣe. Tó bá jẹ́ pé, mi ò ní èèyàn kankan kò si orẹ̀ tí mo lè ṣe ìpè fídíò pẹ̀lú, mi ò ní ìwúlò ẹ̀, Ìpè tí mo máa ń ṣe ni ìpè, ìpè ọ́díò pẹ̀lú ìyá mi, ó lè jẹ́ pẹ̀lú bàbá mi àti pẹ̀lú àwọn èèyàn kankan. Mi ò kín sábà máa ṣe ìpè fídíò, ẹ̀ kọ́kan mo máa ń ṣe. Àti wípé ọdún tó kẹ́yìn mo ṣe gbẹ̀yìn pẹ̀lú àbúrò mi.

Ẹ ń béèrè pé ṣé mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Dáadáa mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tó bá jẹ́ pé mi ò ní ọ̀rẹ́ láti lè máa sọ, à, ọ̀rọ̀ tó jẹ́ ǹkan àǹfààní fún ayé wa, à, màá kọ́ ǹ lọ sí Íńtánẹ́ẹ̀tì lórí fóònù mi. Fóònù, kí ẹ̀ ò ní fóònù, ó ṣe pàtàkì gan. Ó ṣe pàtàkì ju ọ̀rẹ́ lọ gan. Nítorí pé, à, ní ayé, a, ní ayé ìsìn, ìkọ́, ìkọ́kúkọ̀ ni èèyàn ń kọ níta. Ẹ̀ní kí èèyàn máa mọ, èh, kí èèyàn á kọ pé, à, àwọn ǹkan tó ní, tó níí ṣe pẹ̀lú, à, àwọn, à, èèyàn, à, obìnrin àti ọkùnrin tó máa ń ṣe òṣì pọ̀. Àwọn ǹkan bẹ́ẹ̀yen kò dẹ ní, kò dẹ ní ìwúlò fún ayé èèyàn, kò ní ìwúlò. Ǹkan tí ò bá ní àǹfààní fún ayé, fún ayé èèyàn, ó yẹ dá kí èèyàn ó máa sá fún. Íńtánẹ́ẹ̀tì èèyàn lè kọ́ ǹkan púpọ̀ lórí ẹ̀ nítorí, nítorí èèm máa ń lo fóònù mi gan. A máa ń kọ́ ǹkan púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ẹ ń béèrè pé ṣé mo ní àwọn èrò ọlọ́gbọ́n ní ilẹ̀ rẹ̀, nílẹ̀ mi. Bẹ́ẹ̀ni o, mo ní àwọn èrò ọlọ́gbọ́n, àwọn èrò tó lè, tó lè fa àǹfààní fún ìlú témi ń gbé. Nítorí pé mo fẹ́ràn ìlú mi gan. Mo fẹ́ràn Nàì, Nàìjíríà gidi gan. Ǹkan tó máa gba ìlú yìí, ìlú yìí jẹ, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Ǹkan tó jẹ́, tó níí ṣe pẹ̀lú àwọn, àwọn bandits, àwọn, àwọn, àwọn panipani, àwọn tó máa ń dá yan dúró lójú ọ̀nà láti pa wọ́n, láti ṣe ǹkan burúkú sí wọn, èmi ò fẹ́ràn rẹ̀, mi ò fẹ́ràn rẹ̀. Àwọn ǹkan tó máa jẹ́ ǹkan bí àǹfààní fún ìlú mi, èmi fẹ́ràn ǹkan. Àwọn ǹkan tó máa gbé ìlú mi ga, mo fẹ́ràn ǹkan.

Ẹ̀ ń béèrè ǹkan tí èmi máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè ǹkan. Ah! Mi ò kí ń ṣe ǹkankan, màá máa dúró dè náà ni. Kò ní, kò ní ǹkan tí èèyàn fẹ́ ṣe. Mi ò kí ń ṣe ǹkankan tó ṣe bẹ́ẹ̀yen náà. Màá máa dúró dè náà ni. Tó bá je pé èèyàn ń dúró dè ǹkan tó ṣe pàtàkì, ó lè jẹ́ pé ǹkan látọwọ́ bàbá, látọwọ́ ìyá, à, àyàn á dúró náà ni. Kò ní ǹkan t'èèyàn fẹ́ ṣe. Kò sí ǹkan tí èèyàn fẹ́ ṣe. Màá dúró náà ni. Màá ma wòó náà ni. Àbí kí ma, àbí, tàbí kí màá gbàdúrà sí i. Kí màá gbàdúrà sí i. À, àdúrà ó dára kí ọmọ gbàdúrà sí i nítorí pé, à, kí ǹkan yẹn kó bọ́ sí rere. Àbí tó bá ń bọ́ kó, kó dára gidi gan-an. Kí inú èèyàn kó le ba dùn ni àdúrà gígbà ṣe pàtàkì ní, ní, ní inú àwọn ǹkan bẹ́ẹ̀.

Èmi ò kí ń lọ sóde o, mi ò kí ń lọ sóde. Kódà mi ò rí, ní orí sí kí eeyan máa lọ sóde. Àwọn ìgbà yẹn ni, à, màmá mi máa ń lọ sóde. Àwọn, wọ́n máa ń tẹ̀lé àwọn, àwọn ọ̀rẹ́ wọn jáde lọ sóde. Ìgbà yìí ńsì, wọ́n ò ń kí, wọ́n ò ń, wọ́n ò ráyè máa lọ sóde, wọ́n ò ń jẹ́ kí ń lọ sóde. Wọn ò kí ń lọ sóde. A, a wu wọn kan máa ma lọ sí ilé ìjọsìn lọ́gbà adura, ju kan máa ma lọ sóde lọ. À, wọ́n fun ra won rí àwọn nǹkan bẹ́e yen, tó máa ń jẹ́ pé èèyàn ó ń fi àsìkò ṣòfò. Màmá mi ò ní ìfẹ́ rẹ̀. Emi gan ò ní ìfẹ́ rẹ̀, mi ò kí ń lọ sóde. Mi ò kí ń tẹ̀lé ọ̀rẹ́ jáde bẹ́ẹ̀ yen. Mi ò kí ń lọ sóde, mi ò kí ń tẹ̀lé ọ̀rẹ́ jáde gan. Mi ò kí ń lọ sóde. Mo ṣà máa ń dá wàa. À, ó, ó dé jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mi ò, mi ò kí ń tẹ̀lé ọ̀rẹ́ jáde. À, mi ò, mi ò, mi ò kí ń lọ sóde.

Ẹ ń bèèrè ṣé mo máa ń kọrin kélé? Àhá, nígbà mí mo máa ń ṣe àwọn akọrin díẹ̀díẹ̀, àwọn akọrin kérékéré. Àwọn akọrin díẹ̀díẹ̀ ìgbà mìíràn tó bá wùmí. Ìgbà mìíràn tí ó bá wùmí, mi ò kì n ṣe. Ǹkan tó jẹ́ pé kò wù ará ṣe mi ò kìí ṣe. Ìgbà mìíràn tó bá jẹ́ pé mi ò kìí ṣe gan, mi ò kìí ṣe.

Gẹ́gẹ́ bí mo máa ń ṣe máa ń sọ tẹ́lẹ̀, mi ò ní káàdì iṣẹ́ àmọ́ mo ní káàdì ilé ìwé. To bá, to bá jẹ́ pé èèyàn fẹ́ wọ géètì ilé ìwé, káàdì là máa fi ń, à máa ń fi hàn àwọn tó máa ń dúró sẹ́nu géètì là máa ń fi ń wọlé ní kọ́lẹ́ẹ̀jì. Káàdì yẹn là máa ń fi hàn wọ́n, àwọn tán máa ń dúró sẹ́nu géètì là máa ń fi ń wọlé. Mo ní káàdì ilé ìwé sugbon mi ò, mi ò, mi ò sábà ní káàdì iṣẹ́. Mi ò ní káàdì iṣẹ́ bẹ́ẹ̀ ni, mi ò ní, mi ò ní káàdì iṣẹ́. Ọmọ ilé, mo sì máa ń sọ tẹ́lẹ̀ pé ọmọ ilé ìwé mo jẹ́. Ó ní ilé ẹ̀kọ́ gíga tí mo máa ń, mo máa ń lọ n bi bai láti lọ gba ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti ṣe ìdánwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Káàdì, ọmọ a káàdì ilé ìwé mo ní, mi ò ní káàdì iṣẹ́. Mo máa ń sọ, mo máa ń sọ, mo máa ń sọ nínú bi, pé káàdì ilé ìwé mo ní, mi ò ní káàdì iṣẹ́

Mi ò kí ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀, kò sí ẹnì kankan tí n àjọ fẹ́ ní ìpàdé pẹ̀lú. Kò sí ọ̀rẹ́ tá fẹ́ dájọ fẹ́ ní ìpàdé pẹ̀lú bí ìpàdé tó ṣe pàtàkì, bí ìpàdé iṣẹ́ tàbí bí ìpàdé, ah, ilé ìwé. Kò sí ọ̀rẹ́ kankan, kò sí ẹnì kankan ta lè jọ máa ṣépọ. Ah, ǹkan tí mi ń gbìyànjú láti sọ pé mi ò ní ìpàdé kankan tèmi máa ṣe pẹ̀lú àwọn èèyàn. Nítorí pé kò sí ǹkan tó pàápọ̀ bẹ́ẹ̀yen ná ju ti ọ̀rẹ́ kí a máa máa sọ̀rọ̀ nípa àwọn ǹkan tó jẹ́ pé a máa máa, a máa mú ìyàn rerìn rìn, àwọn ǹkan bẹ́ẹ̀ tí ó máa mú ìyàn rerìn rìn. Ah, a ní ǹkan pàtàkì tí a máa ń jọ ń sọ ju pé kí a máa múra rẹ́rìn.

Mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà tó jẹ́ pé, à, ọwọ́ mi dọ̀tí ò, tàbí mo gbé nǹkan tó jẹ́ pé ó dọ̀tí lábẹ́. Ìgbàyen ni máa ń fọ ọwọ́ mi. Mo máa ń rí dájú pé mo fọ ọwọ́ mi. Nítorí pé tí má, tí mo bá fẹ́ jẹun, mi kì í, mi kì í mọ̀. Máa kọ́ fọ ọwọ́ jẹun, máa kọ́ fọ ọwọ́ ìdọ̀tí jẹun. Nítorí e ni ní pé ó ṣe pàtàkì kí eyan máa fọ ọwọ́. Tó bá gbé, tó bá gbé nǹkan ìdọ̀tí, àbí tí ó bá gbé nǹkan ìdọ̀tí, ó dá kí eyan máa fọ ọwọ́. Kó máa lọ fi ọwọ́ nkan naa kó máa lọ fi jẹun. Kò ní dára bẹ́ẹ̀. Tí eyan bá fi ọwọ́, ọwọ́ tó bá, tó bá ti gbé nǹkan ìdọ̀tí, tó fi gbé nǹkan ìdọ̀tí kó fi jẹun, àbí ọwọ́ tó fi, à, ṣe nǹkan nílé ìgbọ̀nsẹ̀ kó fi wa jẹun. Àwọn nǹkan bẹ́yen ni o máa ń mú ìlera sí àgọ́ ara wa tí a kì í mọ̀